Iru aṣọ wo ni o fẹ́ràn púpọ̀ ju irú aṣọ tí mo fẹ́ràn kí n máa wọ̀ ó pé oríṣiríṣi. Mo fẹ́ràn kí n máa wọ aṣọ ìbílẹ̀ èyí tí à ń pè ní native. Iru aṣọ yi je èyí ti o ma bu iyi kun mi gẹ́gẹ́ bi ọmọ yorùbá atata, ti o si ma n se ọ̀pọ̀lọpọ̀ ojú loye fún àwọn to ba wunmi. Mo ní àwọn oríṣiríṣi tailor tí wọ́n gbádùn tí wọ́n máa aṣọ ran, tí ó sì jẹ́ ǹkan tí wọ́n yàn ní àyò. Eleyìí máa ń jẹ́ ǹkan tí won máa ń gbé sími lára àti inú mi sì máa ń dùn ní gbogbo ìgbà tí wọ́n bá ri gbé sími lára dáadáa.